Sọ fún wa nípa òkè tí o ti rí tàbí gùn, ibi tí ó wà, ó wà nínú ọgbà ẹlẹ́kọ̀ọ́ ni, ìgbà tí o gùn, ìgbà tí à ń gun orí òkè náà ni kí a ṣe mọ̀tẹ́lẹ̀ ayé, òun sì ó rí, mo rí ilẹ̀ ayé ní ọ̀nà náà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Áàpù tí mo máa ń lò náà ni WhatsApp, mo máa ń lò ó nítorí pé ìbẹ ni mo ti máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìròyìn tí mo nílò. Bákan náà, mo máa ń lo WhatsApp náà ni ó máa ń gba àkókò mi.

Sọ fún wa nípa gbígbẹ igi ohun tí à ń gbẹ́, ẹni tí ó ṣe, ìgbà mélòó ni ọ gbà. Nípa gbigbe igi ṣepe ka gbe igi ni ere ka fi dára to máa ń pẹ́ gan.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àsìkò tí mò ń sùn, tí mò ń fi ara mi balẹ̀, oun ni mo le sọ pé mo fẹ́ràn, nítorí pé àsìkò yìí, mò ń sinmi kúrò ní ọwọ́ ìṣẹ́.

Ṣàlàyé bí a ṣe ń tún ohun kékeré ṣe nílé. Ohun tí ò ń tun ṣe kẹ́hìń ohun èlò tí ó ní ẹni tí ó ń bèré lọ́wọ́. Ohun tí ó jẹ́ ohun kékeré tí a máa ń tún ṣe náà ni àwọn ohun tí a ń lò nínú ilé bíi remote àti àwọn nkan miran.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Bí mo ti máa ń kojú àwọn ìṣòro náà ni pé màá fàrá balẹ̀ fún wọn láti wo ohun tí mò ń ṣe tí kò dà yàtọ̀ sí nǹkan tí mò ń ṣe, màá gbé wọn yẹwò sí ràwọn.